A rí pọ̀ fún àgbà nítorí pé wọ́n ní ọgbọ́n, òye àti pé ọjọ́ orí wọ́n ju ti wa lọ. Gẹ́gẹ́ bí ní èrò t'ẹ̀mí o. Òwe Yorùbá ló ṣà so pé, "Ọmọdé lè làṣọ bí àgbà, ṣùgbọ́n kó má làkísá bí àgbà." nínú gbogbo oun tí a ba ń ṣe ani láti fi hàn, àní láti mọ̀ lọ́kàn ara wa pé àwọn àgbà wọ́n ti wà láyé ṣáájú wa. Wọ́n ti máa ń ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí, wọ́n ti máa mọ bí a ṣe ń ṣe ètò nǹkan, bí a ṣe ń ṣe àyèpadà nǹkan, ohun tí a lè ṣe tí ìṣòro bá yọjú tàbí bí a ṣe ń yíwọ́pada tí nǹkan o bá lọ bí a se fẹ́ kò lọ. Ìdí náà tọ fi je pé tí a bá nílò ìrànlọ́wọ́ àbí a nílò kí ẹnìkan fún wa ní ìmọ̀ràn, àgbà ni a máa ń tọ̀ lọ. Ìdí sì niyen tó fi jẹ́ pé a gbọdọ̀ máa bọ̀wọ̀ fún àgbà. A máa ń bọ̀wọ̀ fún àgbà nípa kí kí wọn láàárọ̀, lọ́sàn-án alẹ́ tàbí nígbàkúùgbà tí a bá ti rí àgbàlagbà. Ohun tí ó tọ́ kí ọmọdé ṣe ni pé kí ó kí wọn, kí ó sì bọ̀wọ̀ fún wọn. Nígbà tí àgbà bá gba ọmọdé wí wí tàbí tí ó bá sọ̀rọ̀, ọmọdé tí ó bá fẹ́ bọ̀wọ̀ fún àgbà ò ní gbọ́ àgbà lẹ́nu. Ó sì máa jẹ́ kí ó mọ̀ pé òun ń fi ara rẹ̀ sábe àgbàlagbà náà. A gbọdọ̀ kọ ọmọdé bí a ṣe ń kúnlẹ̀ tàbí dọ̀bálẹ̀ fún àgbàlagbà nígbà tí wọ́n bá jí láàárọ̀ àbí nígbàkúùgbà tí wọ́n bá rí àgbàlagbà. Àṣà náà ò tí ì yípadà ojoojúmọ́ sì ni ò wúlò títí lái.